Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Irú àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni àwọn ìbọ̀sẹ̀ tí kò fún mi gágá gá. Àwọn ìbọ̀sẹ̀ tó jẹ́ wípé mo lè wọ̀ tí ara mi á balẹ̀, tí ò ní jẹ́ wípé ara máma ni mí. Àwọn ìbọ̀sẹ̀ báyìí ni mo fẹ́ràn láti wọ̀. Nítorí wípé mo ńkọ́ ohun tó bá ti jọ mọ́ wípé mo wọ nǹkan, pé ara ni mí. Mi ò, mi ò fẹ́ràn láti mi ò gbọ́ ara mi dé dáadáa, tó ń mú kí ara mi máa ṣe bákan bákan. Mi ò fẹ́ láti máa wọ̀ àwọn ìbọ̀sẹ̀ tí ó mú ara mi, tó ń mú ara mi láti balẹ̀. Àwọn ìbọ̀sẹ̀ báyìí ni mo fẹ́ràn láti máa wọ̀. Torí tẹ́, nítorí idi èyi, àwọn ìbọ̀sẹ̀ tó fẹ́lẹ́, tí ò kí pọ́n pọ́n, àwọn ìbọ̀sẹ̀ tó fẹ́lẹ́fẹ́lẹ́ ni àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa lo.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù ni ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́. Ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ yìí ó máa ń jẹ́ ẹ̀fọ́ tí ó nílò ká fi epo, ká fi ata sí púpọ̀púpọ̀. Ìgbà míràn dẹ̀ rèé, ó máa ń nílò wípé kí èèyàn kó kọ́kọ́ gbe kaná, kó bò ó kó bò ó lórí iná, kó fi ìyọ̀ bò ó kó gbe kalẹ̀. Mo fẹ́ràn ẹ̀fọ́ yìí lọ́pọ̀lọpọ̀ nítorí wípé téèyàn bá ń jẹ ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ kò kì í le ní ẹnu, ó máa ń rọ̀ ní ẹnu ni. So ni ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ jẹ́ ẹ̀fọ́ tó jẹ́ wípé kò sí oúnjẹ tí a jẹẹ́ mọ́ tí ò lọ. Báa jẹ́fọ́ wọ̀rọ̀wọ́ mọ́ iyán, ó lọ. Bá jẹ́ mọ́ ẹ̀bà, ó lọ. Bá jẹ́ mọ́ fùfú, ó lọ. Bá jẹ́ mọ́ àmàlà, ó lọ. Gbogbo nǹkan pátápátá báyìí ni ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ lọ mọ́ Nítorí idí èyí, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ ó jẹ́ ìkan nínú àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn, tí mo sì fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi, mo máa ń fọ ọkọ̀ mi ní àràárọ̀. Ìgbà mìíràn mo dẹ́tù le fọ ọkọ̀ mi ní ìrọ̀lẹ́ ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa fọ ọkọ̀ ní ìgbà tí oòrùn bá mú. Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ ni àárọ̀ tí mo bá jí. Nítorí pé tí mo bá fọ ọkọ̀ ní àárọ̀, mi á sì tuntun kò ní dọ̀tí. Ti bá ti ń jáde ní àárọ̀ ni mo máa fọ ọkọ̀. Torí dí èyí, mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi ní òwú àárọ̀. Tí bá dẹ́ ń fọ ọkọ̀, mi ò fẹ́ràn láti máa kánjú láti máa fọ ọkọ̀ bóyá kí n sáré bo mi sí àbí kí n máa lọ. Mo máa ń fẹ́ràn láti lo ọṣẹ kí n fi fọ kí n dè dúró wi pé ó lè dájú pé ó gbe tó ní tó ní kí n tó gbe jáde. Torí nígbà mìíràn tí èèyàn bá fọ ọkọ̀ tí ò bá dúró láti jẹ́ kí ó gbe kí ara omi ara rẹ gbe kó tó gbe jáde, a máa jẹ́ kí ọkọ̀ náà tú tètè dọ̀tí. Torí dí èyí, mo fẹ́ràn láti máa gbé ọkọ̀ fọ ọkọ̀ mi ní òwúrọ̀ tí màá fẹ́ jáde.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ? Én, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ ṣùgbọ́n nígbà mìíràn ẹwe tí ẹ̀yàn bá wà ní ìdojúkọ, ẹ̀yàn nílò láti farabalẹ̀ láti má má kanjú. Ìdì eyi ó lójú ènìyàn tí ó lè dá ọkọ̀ dúró nígbà ìdojúkọ, torí wípé biribiri ìdojúkọ yìí ó ti máa ń jẹ́ kí ẹlòmíràn kó ti kí gbogbo ẹ̀ kó ti sun kó má mọ nǹkan tí ó ń ṣẹ mọ́. So idí ẹ̀yi èmi máa ń farabalẹ̀ nínú ìdojúkọ, kí ìdojúkọ tí mo bá rí mo máa ń gbìyànjú láti farabalẹ̀ láti rí pé láti kí a má ṣe àṣìṣe.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán dá lórí bí ojú ọjọ́ bá ṣe rí. Ìgbà mìíràn ní ọ̀sán, mo lè jẹ búrẹ́dì àti tíì, ìgbà mìíràn dẹ́rẹ̀, mo lè jẹ oúnjẹ òkèlè bí i kí n jẹ ẹ̀bà, kí n jẹ fùfú, kí n jẹ iyán pẹ̀lú ọbẹ̀ tó bá dára. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán jù ni àwọn oúnjẹ òkèlè tí mo dárúkọ yìí. Àwọn bí i ẹ̀bà, bí i àmàlà, bí i fùfú, bí i iyán. Nítorí wípé oúnjẹ ọ̀sán yìí ó ṣe pàtàkì, a máa jẹ́ kí ẹni ní okun láti ṣiṣẹ́ sí iwájú sí i. Oúnjẹ ọ̀sán ni oúnjẹ tí ó wọ́pọ̀ tó yẹ kí èèyàn máa jẹ ju àwọn oúnjẹ tó tóbi, kì í ṣe oúnjẹ kéékèèké. Nítorí dé yìí, oúnjẹ ọ̀sán yìí ó ṣe pàtàkì. Mo máa ń fẹ́ láti jẹ àwọn oúnjẹ tó tóbi ní ọ̀sán bí i òkèlè, bí i àmàlà, bí i ẹ̀bà. Àwọn èyí ni mo máa ń fẹ́ràn láti jẹ ní ọ̀sán kí ì n tó jẹ oúnjẹ alẹ́.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ jẹ́ ètò tí mo, tí mo máa ń ti rò tẹ́lẹ̀. Ìkan nínú àwọn ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀ ni pé kí n jáde lọ kí n bá àwọn ọ̀rẹ́ mi ṣeré, àwọn tó ti pẹ́ tí mo ti rí wọn, tó tó ọjọ́ mẹ́ta tí mo ti rí wọn. Mo má n fẹ́ràn láti lọ bá wọn ṣeré ní ìparí ọ̀sẹ̀. Ní ìparí ọ̀sẹ̀ náà ẹ̀wẹ̀ ni mo máa fẹ́ràn láti sun, kí n sùn dáadáa láti ríi wí pé mo gbé ara di fún ọ̀sẹ̀ mìíràn àti fún àwọn wàhálà ìkàlọ̀kàbọ̀ ní ọ̀sẹ̀ mìíràn. Ìparí ọ̀sẹ̀ máa jẹ́ ìgbà tí mo máa n yà sọ́tọ̀ láti sinmi àti láti ṣe àwọn iṣẹ́ tí ó yẹ kí n ṣe ní àárín ọ̀sẹ̀ tí mi ò ráyè ṣe. Àwọn iṣẹ́ tí mo mọ àwọn kan tí, àwọn ètò tí mo máa ń fi sí àwọn ìparí ọ̀sẹ̀ le yé. Àwọn oúnjẹ tí mi ò bá rí ní àkókò láti sè ní àárín ọ̀sẹ̀, ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fi sè nítorí pé ó máa ń jẹ́ àsìkò tí àyè wà láti ṣe àwọn nǹkan lórísìírísìí.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni o, mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Ẹni tí mo lé kúrò ní ibi iṣẹ́ yìí, ó jẹ́ ẹni tó jẹ́ wípé mi ò tíì ẹ́ fọ̀kàn sí wípé ó lè ja olè. Ẹni yìí mo lé kúrò ní ibi iṣẹ́ nítorí wípé ó ti jalè púpọ̀ lọ́pọ̀, ó tì pa ilé iṣẹ́ lára. Ní gbogbo ìgbà, a máa ra nǹkan lórísìírísìí, a máa dan míràn míràn. Èyí jẹ́ kí n wò jìnle wípé níbo ni ó ti ń rí owó. Ìgbà tí mo ṣe ìwádìí tí mo rí wípé owó ilé iṣẹ́ ni ó ń jí, mo gbe lọ sí ọgbà ẹ̀wọ̀n níbi tí a ti tù polopolo ọ̀rọ̀ sílẹ̀ láti rí i dájú wípé a mọ bí ó ṣe ń jí owó àti pé ibi ǹkan tí àwọn nǹkan tí ó ń fi owó ṣe. Nkan tó dàbí rẹ̀ ni wípé a ò rí gbogbo owó yìí gbà ṣùgbọ́n à rí díẹ̀ gbà ní ara àwọn owó tó jí. So idáhun mi ni wípé bẹ́ẹ̀ni mo ti lé ènìyàn kan kúrò ní ibi iṣẹ́ rí nítorí wípé ẹni náà ó ń ja olè.

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán lára. Kódà mo kò ríra kí n ní àwòrán lára. Mó yẹn tí má tilẹ̀ ti rí àwọn ènìyàn tó ní àwòrán lára, ṣe nínú a máa bi mí sí won tàbí nígbà míi má fojú burúkú wo won wípé ẹni yìí kò ún ṣe èèyàn gidi. Àwòrán ní ní ní ara, mo kò rí irun rẹ̀ púpọ̀ púpọ̀, tó bí wípé tí mo bá ní ọ̀rẹ́ tí yóò lọ yá àwòrán ṣára, mo lè torí ti kin má bá ṣe ọ̀rẹ́ mọ́. Nítorí wípé Yorùbá ní pé “fi ọ̀rẹ́ rẹ hàn mí, kí n sọ fún ọ iru èèyàn tí o jẹ́”. Ìdí ẹ́yí ni mí mú ṣe kò ríra ẹni tí ó ní àwòrán lára. Mo ti gbà wípé bí ara mi ṣe rí, ó ti dára púpọ̀. Ṣùgbọ́n kí n lọ jókòó sí abẹ́ àwọn nǹkan tó máa mú ara má dọ̀ mí, tàbí tí ó lè fa okùn pa àìsàn ní ọjọ́ iwájú, mi ò fẹ́. Ìdí ẹ́yí ni mi ò fi fẹ́ ní àwòrán lára, tàbí tí mi ò tiẹ̀ gba ní ìmọ̀ àbí ní òye láti ríi wípé kí n ní àwòrán lára.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ẹ, ta bá ní ká wò ó ní ìmọ ìjìnlẹ, àbí ka ní ká wò ó ní ojú lásán, àbí bí orúkọ mi ṣe lọ, mo lérò wípé mo mọ ìtumọ̀ rẹ̀. Ṣùgbọ́n ta bá ní ká fi ojú mìíràn wò ó, mo lè sọ wípé mi ò mọ ìtumọ̀ orúkọ yìí dáadáa. Ṣùgbọ́n ta bá ní ká wò ó dáadáa, mo mọ ìtumọ̀ orúkọ mi nítorí pé bí a ṣé pé ó ní ìtumọ̀ kan ní pàtó tí o lè sọ wípé dájudáju orúkọ yìí, ǹkan tí ó sọ lẹ́lẹ̀ yìí. So ìdáhun mi ni wípé mo mọ ìtumọ̀ orúkọ mi. Òrúkọ mi ó ní ìtumọ̀ ní ìmọ̀ ìjìnlẹ tí a lè fi, tí a lè fi ara sọ. So ìdáhun mi ni wípé bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi dáradára.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Kódà ìgbà mìíràn mo mọ òǹkàlúkú délé délé, ibi tí iṣẹ́ tán ṣe, bí wọ́n ṣe rí, àsìkò tó máa ń dé. So ìdá mi ni wípé bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àwọn aládùúgbò mi náà dè rée, wọ́n mọ̀ mi dáradára. Wọ́n jẹ́ ènìyàn dáradára tí mo kì í ṣe ènìyàn burúkú. Ni àdúgbò yìí a dá gbogbo wa pátápátá dé ojúlédójúlé, dé yàrá dé yàrá ni ònkàlúkú dá ara wa mọ̀. Kódà tí ènìyàn bá ń ti irin àjò bọ̀, àwọn ọdẹ wọ́n máa ń dá ènìyàn dúró tí wọ́n bá ti ní ìbò lóun tí ń bọ̀. Tí ó ti sọ ibi tí ó ń bọ̀, tí wọ́n bá ti wo ojú rẹ̀, wọ́n á ti mọ̀ wípé ẹni yìí ilé ibẹ̀yẹn ló ń gbé. Ìdáhun mi ni wípé bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Kódà àwọn aládùúgbò mi náà re, wọ́n mọ̀ mi dáadáa nítorí wípé ibi tí mò ń gbé, ibi tí òǹkàlúkú ti máa mọ owó ara wa ni. Kò sí wípé ẹnìkan ń déédé wọlé àbẹ́ yẹn nìkan tí wọ́n ò rí rí. Tí ẹnìkan tí wọ́n ò bá rí rí tó bá ti wọ àdúgbò, òǹkàlúkú ni ó máa wo pé ìbò lẹ́ẹ̀nì yìí ti wá, ta ló wá wá, ta ló ń bée re. So ní àdúgbò mi a mọ ara wa dáradára ni.

Ṣé o ní aṣọ òtútù? Ṣé o ní aṣọ òtútù? Ìdáhun mi ní pé bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Ni bí mo ṣe fẹ́ràn òtútù tó, nítorí pé òtútù jẹ́ ìkan nínú àwọn wẹ́dà tí mo fẹ́ràn láti má ni. Ṣùgbọ́n mo ní aṣọ òtútù, aṣọ òtútù tí mo ní gan, ó pọ̀. Ó tó bí mẹ́lòó kan bí i sí mẹ́rin sí márùn ún, nítorí pé mi ò fẹ́ kí òtútù kó má mú mi púpọ̀ jù. Nítorí náà mo ní àwọn aṣọ òtútù lóríṣiríṣi, tó yẹ wípé tí mo bá wọ̀ kan lónìí, mo tún lè wọ̀ kan lọ́la. Eléyìí tí mo wọ̀ lónìí, máa fọ̀ ọ́ ní ọ̀la. Bí i mo ṣe máa ń tọ́jú àwọn aṣọ òtútù mi re. So Ìdáhun mi ni wípé mo ní àwọn aṣọ òtútù lóríṣiríṣi tí ó dà jẹ wípé mo máa ń tọ́jú wọn dáradára, nítorí wípé àsìkò òtútù a ti fẹ́ bọ́ sí àsìkò òtútù ba ti ń kalukù o má wọ aṣọ òtútù rẹ̀. So ìdáhun mi ní pé bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù tí ó ṣiṣẹ́ dáradára tó sì dára púpọ̀.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

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Òru ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn aṣọ àti ẹ̀bùn bí turarí àti ẹ̀bùn bàtà àbí táwẹ̀lì. Àwọn ẹ̀bùn wọ̀nyí mo, mo fẹ́ràn ẹ́ láti má a fún àwọn ènìyàn nítorí wípé kì í ṣe ẹ̀bùn tí ẹ̀yàn lè jẹ ti ẹni yẹn máa gbàgbé. Ẹ̀bùn tí mo fẹ́ràn ni ẹ̀bùn tó jẹ́ wípé tí kò bá sí, tí ẹni ò ní lè jẹ́ nítorí pé bọ́yá bí ọdún mélòó, ẹ̀bùn tó jẹ́ pé ẹni tó tí mo fún lẹ́bùn tá sì máa rí bí ọdún méje, mẹ́ta, mẹ́rin, márùn oún ní mo fẹ́ràn láti má a fún ènìyàn. Kì í ṣe àwọn ẹ̀bùn bọ́yá ráìsì, ẹ̀wà bí oúnjẹ tó jẹ́ pé ẹni yẹn lè jẹẹ́ tá dá gbagbe síbẹ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀bùn bí i aṣọ, bàtà, bàtà bí e àwọn ẹ̀bùn nǹkan, táwẹ̀lì lóṣìròṣì báyìí òní mo fún ni ẹ̀bùn tí mo fẹ́ràn láti má a fún àwọn ènìyàn. Mi ò fẹ́ràn láti má a fún ẹyan ní ẹ̀bùn oúnjẹ nítorí pé tí a bá ti jẹun tán, a ti dàgbé gbogbo ẹ̀ náà nìyẹn. Owó tí màá fi ra oúnjẹ, ká ní pé owó boya bí mo fi ẹgbẹ̀rún márùn ra oúnjẹ tí mo, tí mi ò bá fi ẹgbẹ̀rún márùn ra oúnjẹ tí mo lọ fi ra táwẹ̀lì tẹ́ni yẹn fí nu ara lára àárọ̀. A máa rántí mi pé lágbájá báyìí ló fún mi ní táwẹ̀lì yìí, inú rẹ̀ a sì máa dùn. Tori ẹ̀bùn nǹkan mo fẹ́ràn láti má a fún àwọn ènìyàn. Mi ò fẹ́ràn láti má a fún àwọn ènìyàn ní ẹ̀bùn oúnjẹ.

Báwo ni o ṣe máa ń parí ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa ń parí ìpèsè àwọn ohun èlò ni wípé mo máa ń ríi dájú wípé mo ti ro àwọn èlò tí mo nílò tẹ́lẹ̀. Bíi wípé ókè, ní ọ̀la o, mo fẹ́ se ìrẹsì. Ní òní, màá ti máa ranwo àwọn bíi àwọn nǹkan tí màá fi se ìrẹsì pé ókè. Ǹkan tí mo fẹ́ fi se ìrẹsì yìí, só wàá ilé maggi, só wàá ilé ṣan ẹja, só wàá ilé epo, só wàá ilé àwọn nǹkan wọ̀nyí. A ti jẹ́ kí n lọ máa ṣe ìpèsè rẹ̀ sílẹ̀ kí ọjọ́ náà tó dé. Ṣíṣe ìpèsè kalẹ̀, ó máa ń jẹ́ kí iṣẹ́ yá tàbí ó máa ń jẹ́ kí iṣẹ́ lọ gaara. Kì í ṣe wípé kí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ohun kan ká ṣẹ̀ṣẹ̀ máa wá àwọn ohun èlò káàkiri. A fẹ́ wá àlùbọ́sà ra, a fẹ́ wá ìru ra, a fẹ́ ra àga gbígbẹ. So mo máa ń ṣe ìpèsè mi kalẹ̀, àwọn ohun èlò mi kalẹ̀ kí n tó nílò ó bí n tó nílò àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Bí mo ṣe máa ń ṣe ìpèsè mi ni àwọn èyí.

Ṣé o fẹ́ràn jókòó ní nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfuurufú? Ẹ̀dá mi ni wípé bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfuurufú. Ìgbà tí mo bá wà ní ẹ̀gbẹ́ fèrèsé ìgba ni inú mi má a ń dùn torí pé mo fẹ́ràn láti máa rí gbogbo nǹkan tó bá ń lọ nínú afẹ́fẹ́ àti gbogbo nǹkan tó bá ń lọ ní àyíká mi. Jíjókòó sí ẹ̀gbẹ́ fèrèsé yìí má a ń jẹ́ kí inú mi dùn ó dà má a ń jẹ́ kí ayọ̀ mi kún. So ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo má a ń jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfuurufú. Mo fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nítorí wípé ẹ̀gbẹ́ fèrèsé yìí a má a jẹ́ kí n o rí àwọn nǹkan tí ó ń lọ ní ẹ̀gbẹ́. Ẹ̀gbẹ́ fèrèsé ó má a ń jẹ́ kí ẹ̀yàn dàdúró tí ẹni tí ó bá wà ní ẹ̀gbẹ́ ènìyàn tí ó bá sọ̀rọ̀ a má a jẹ́ kó wo àwọn nǹkan mèremère èyí tó ń lọ ní ẹ̀gbẹ́ rẹ̀. So ẹ̀dá mi ni wípé bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfuurufú.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ nípa fífi ọ̀nà hàn wọ́n láti jẹ́ kí wọ́n rí mọ̀ wípé dájú pé àwọn nǹkan tí wọ́n ní láti ṣe, àwọn nǹkan tí wọn ò ní láti ṣe. Bí èmi báyìí, mo ń ta àwọn nǹkan, tí mo bá gbá àwọn òṣìṣẹ́, mo máa jẹ́ kó yé wọn wípé kò sí ọ̀nà fún wọn láti, kò sí ààyè fún wọn láti jòkó nígbà tí àwọn olùbárà tó bá wà ní orí ìduró. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe darí àwọn òṣìṣẹ́. Mo dẹ̀ fẹ́ràn láti máa darí òṣìṣẹ́ pẹ̀lú ìfẹ́ kìí ṣe wípé kí n máa jẹ́ kí inú wọn má dùn. Mo máa ń fẹ́ràn kí inú òṣìṣẹ́ dùn ní gbogbo ìgbà. Nítorí pé tí inú òṣìṣẹ́ bá dùn, inú àwọn oníbàárà náà máa dùn pẹ̀lú. Sọ ìdí èyí tí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ rẹ̀, mo máa ń rí dájú nínú gbogbo ìgbà wípé gbogbo àwọn nǹkan wọn yi wà ní déédéé.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Bí mo ṣe máa ń gbọ́ àwọn ìró oníbàárà ní èyí, lákòókò tí mo bá ní oníbàárà, tí oníbàárà bá ṣẹ̀ṣẹ̀ ya iwájú mi fún ìgbà àkọ́kọ́, màá rí dájú wípé mo gba nọ́mbà wọn, màá gba address wọn, màá gba email wọn, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni màá gba kalẹ̀ láti rí dájú wípé tí wọ́n bá ti bá wa ra nǹkan tán, màá sẹ́ẹ̀ńdì, màá màá fi mẹ́sẹ́ẹ̀jì ẹṣẹ́ tí ẹ bá wa rajà, màá fi ránṣẹ́ sí wọn. Lẹ́yìn èyí tí mo bá ríi wípé àwọn nǹkan tí wọ́n rà yìí ó ti yẹ kí wọ́n ra ẹ̀míìràn, òmíràn tàbí ó yẹ kó ti máa tán, màá tún fi mẹ́sẹ́ ẹ, ẹ̀ ọ̀rọ̀ mìíràn màá tún fi ránṣẹ́ sí wọn. Màá rí dájú wípé mo dòò ran wọn létí wípé àwọn nǹkan báyìí a ṣi ní. Tàbí tí a bá ní àwọn ọjà tuntun tuntun tí mo rí i wípé yes àwọn ọjà yìí ó dára púpọ̀, màá mà ránṣẹ́ sí wọn wípé àwọn ọjà yìí a ní báyìí ó dà wá ní orí igbá. Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi. Ìgbà mírìnmà, ìgbà míràn màá dẹ̀ ma pe wọ́n, màá má pe wọ́n lórí aago láti bèèrè àlááfíà wọn.

Ní ìgbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ni ìgbà tí mo lọ ra àwọn nǹkan lọ́rịṣiríṣi sí inú ilé. Àwọn nǹkan bí oúnjẹ, bí àwọn nǹkan tí àwọn ọmọ ó jẹ, tí èmi náà ó jẹ, àwọn nǹkan èrò oúnjẹ. Ni ìgbà yìí ni mo lọ sí ọjà kẹ́yìn. Ìgbà yìí ni mo sí-- ìgbà tí mo dẹ̀ lọ sí ọjà kẹ́yìn, inú mi dùn. Mo fẹ́ràn gbogbo àwọn nǹkan tí mo rà pátápátá nítorí wípé mo ríi wípé àwọn nǹkan ti dín owó, àwọn nǹkan ti wá lẹ̀, àwọn nǹkan ti lọ sílẹ̀, àwọn nǹkan wọ́n mọ́ bíi títẹ́lẹ̀. Èyí jẹ́ kí inú mi kó dùn gidigidi ni.

Ní ìgbà wo ni o má n gé irun rẹ? Ráarà o èmi ó kín gé irun mi nítorí wípé mi ò kín ṣe ọkùnrin, obìnrin ni mí, èmi má n di irun mi ni. Ìgbàkúgbà tí má dẹ̀ ríi wípé irun mi ti tọ́ ṣe ni mo má n gbé lọ sí ilé onídìrí. Màá ríi wípé mo fọ irun mi, mo fi ọṣẹ sí i tí mbá ti fọ̀ dáadáa láti inú ilé, màá ríi wípé mo fi ìpara sí i, ìpa irun sí i tí mbá ti fi àwọn krimù ìparun sí i, màá rí i dájú pé mo yà á dáadáa, màá ya a dáadáa, màá ríi wípé ó fẹ́lẹ́. Ìgbà yìí ni màá wá wá ǹkan tí màá sọ mọ̀, tí màá lọ sí ilé ibi tí a ti ń ṣe irun. Tí mbá dẹ̀ dé ilé tí a ti ń ṣe irun, màá sọ fún wọn àwọn style lóríṣiríṣi àwọn irun ẹ̀léyì ti mò lè ṣe tó lè jẹ́ kí ojú mi kó tún ṣe rí bí mo ṣe má n ṣe irun mi ẹyí. Èmi ò kín ṣe ọkùnrin, obìnrin ni èmi, mi ò dé kín n gé irun.

Kí ni ìmọ̀, kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń wo nẹ́tíwọ̀kì. Ìmọ̀ tuntun yìí jẹ́ ǹkan tí mo fẹ́ láti ṣe púpọ̀ nítorí wípé ó jọmọ́ àwọn ǹkan tí mo ti ń ṣe tẹ́lẹ̀. Ìdí tí mo sì fẹ́ kí mo máa kọ́ ìmọ̀ tuntun yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n wà tí ó jẹ́ wípé wọn ò mọ pàtó. Ǹkan ẹlòmíràn lè ní kọ́sítọ́mà lóríṣiríṣi tó pọ̀ lọ yáburú tó jẹ́ wípé àwọn olùràyì wọ́n ní ìdààmú pẹ̀lú àwọn ǹkan tí wọ́n rà bí i àwọn ǹkan tí wọ́n ṣe. So àwọn ǹkan tí mo fẹ́ kọ́ yìí dá lórí pé bá ṣe ń wo ǹkan tí ó fẹ́ bàjẹ́ tí ó ò tíì bàjẹ́, bọ̀ tí ẹ̀rọ máa jẹ́ kó yé wa wípé kí ni yio a ní láti tún ṣe ó fẹ́ bàjẹ́. Òní wọ́n pè ní nẹ́tíwọ̀kì.

Ṣé o máa n wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni mo máa n wọ ìbọwọ́, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa n wọ ìbọwọ́. Ìgbà míràn mo jẹ́ ènìyàn tí ó máa n po kírìmùù, so ìgbà tí máa fẹ́ se ìpara yìí ni mo máa n wọ ìbọwọ́. Màá rí i dájú wípé àwọn ǹkan bí ìjàmbá kò wọ inú ìpara yìí. Ìdí èyí ni mo fi máa n wọ ìbọwọ́. Ìgbà míràn tí mo tún máa n fi wọ ìbọwọ́ ni bóyá mo fẹ́ fọwọ́ ro oúnjẹ, bí àwọn oúnjẹ bí sàládì yẹn, mo máa ń fẹ́ràn láti wọ ìbọwọ́ nítorí wípé oúnjẹ yìí á ní láti fi ọwọ́ sínú rẹ̀. Àwọn ìgbà tí mo máa n wọ ìbọwọ́ leley. Ìgbà tí mo dẹ̀ tún máa n wọ ìbọwọ́ ni bóyá tí n máa dáná oúnjẹ tí mo rí wípé ó ti àwọn ǹkan tó bá dọ̀tí ń bá fọwọ́ kan, ó ní ewu tàbí ó ní ìjàmbá fún ọrọ̀ ẹ̀ ìmọ̀ ara wa. So ìgbà tí mo máa n wọ àwọn ìgbà tí mo máa n wọ ìbọwọ́ ni èyí.

Ìgbóná jẹ́jẹ́ wọ̀ ní o fẹ́ràn nínú yàrá rẹ. Ní ibi tí èmi n gbé, a kí ń lo ìgbóná jẹ́jẹ́ nítorí wípé ibi tí mo wà a ò ní i ẹ. Weather wa gan o ti, o ti gbóná tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn ǹkan tí a má n lò ní amọ́ra tútù. A kì ń lo ìgbóná jẹ́jẹ́ nítorí wípé kò bá wa lára mu. O ti wa tẹ́lẹ̀.

Ṣé o máa ń wọ fìlà? Ṣé o máa ń wọ fìlà? Rárá o, mi ò kí ń wọ fìlà. Gèlè ni mo máa ń wé. Ni gbogbo ìgbà ni mo, ìgbà tí mo máa ń wọ gèlè ni ó pọ̀ jù. Ṣùgbọ́n àmọ́ náà mo máa ń wọ fìlà o, ní ẹ̀ẹ̀kan kan tí màá ń lọ sí ilé ìjọsìn, a máa fi fìlà sórí. Ṣùgbọ́n èyí tí ó wọ́pọ̀ jù tí mo máa ń ṣe ni gèlè. Kódà mi ti ń wọ ìkankan nítorí pé ibi tí, kò sí ibi tí mò ń lọ tí mo nílò láti wọ fìlà àbí wé gèlè. Ṣùgbọ́n tí màá fẹ́ ṣe rárá, mo máa ń wọ, mo máa ń wé gèlè. Mi ò kí ń fi gbogbo ara dé fìlà ní gbogbo ìgbà. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn. Fìlà jẹ́ ohun tó ṣe kékeré nínú àwọn aṣọ tí mo ní. Ṣùgbọ́n gèlè ó pọ̀ yabuura, Mo ní gèlè lóríṣiríṣirisirisi loríṣiríṣi color ati lóríṣiríṣi ẹ, ẹ, ẹ kọ́lọ̀ lóríṣiríṣi.

Ìgbà mélòó ni o máa ń fẹ́ fọ ọwọ́ lójúmọ́? Ìgbà tí mo máa ń fẹ́ fọ ọwọ́ lójúmọ́ ha tó ìgbà bí márùn ún sí mẹ́fà. Nítorí wípé mo kó lẹ sọ wípé kò ní ìgbà. Torí ìgbà tó wọ́pọ̀ ni wípé tí mo bá ti bọ ènìyàn lọ́wọ́ màá fẹ́ fọ ọwọ́. Tí mo bá dẹ̀ mú fáìlì kan láti ibì kan sí ibòmíràn màá fẹ́ fọ ọwọ́. Tí mo bá jẹun màá fẹ́ fọ ọwọ́. Tí mo bá lọ ibì kan tí mo rí pé mo ti fọwọ́ kan àwọn nǹkan bí ajá, bí ẹ̀dìyẹ̀ àbí nǹkan ọ̀sìn màá fọwọ́. So fífọ ọwọ́ mi dá lórí àwọn nǹkan tí mo bá ti fi ọwọ́ mi ṣẹ́ àbí àwọn nǹkan tí mo bá fẹ́ fi ṣẹ́. Àwọn ìgbà tí mo máa ń bí àwọn nǹkan tó máa ń mú mi fọ ọwọ́ ni èyí. Fífọ ọwọ́ jẹ́ àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn láti ṣe gbogbo ìgbà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àìsàn tó ń ṣe àwọn èèyàn láti àwọn àti ọwọ́ ló ti wá nítorí wípé wọ́n ti fi ọwọ́ fọ ǹkan kan tí ò da. Ọwọ́ yìí ní kété tí wọ́n bá ti mọ fi sí oúnjẹ lọ ẹnu ni ìṣòro mìíràn gí máa bẹ̀rẹ̀.

Ní ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Èmi ò ní ìgbà tí mo máa ń ra àwọn ẹ̀rọ ayárabíàṣá tuntun nítorí wípé bí owó bá ṣe wà ni mo ṣe máa ń ra ẹ̀rọ ayárabíàṣá. Ìgbà mìíràn dè érè mo lè mú owó kí n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Ṣùgbọ́n tí kò bá sí owó kò sí bí mo ṣe fẹ́ ra ẹ̀rọ ayárabíàṣá. Ṣùgbọ́n bó ṣe wù mí kí n máa ra ẹ̀rọ ayárabíàṣá ni láàrin ọdún kan. Tí mo bá ti lo ẹ̀rọ ayárabíàṣá fún ọdún kan, tí ó bá ti pé ọdún kan, mo fẹ́ láti ra ẹ̀ mìíràn lẹ́yìn tí ọdún kan bá ti pé. Ṣùgbọ́n tí kò bá sí owó, màá máa lo elẹ́yìí tí mò ń lò lọ bí mo ṣe máa ra ẹ̀rọ ayárabíàṣá ni.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìborùn ní ìgbà mìíràn, but ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ìgbà mìíràn ma ma wọ ìborùn ti ọ̀run bá mú láti máa rí wípé ọ̀run kò gba àwọ̀ mi jẹ́. Nítorí idi ẹ̀ yìí kìí ṣe gbogbo ìgbà. Ìgbà tí ọ̀run bá mú tí mo rí wípé mi ò fẹ́ jáde nínú ọ̀run láé máa lo ìborùn àbí láé máa fi ǹkan kan ẹ́ sí ara. Òhun ní mo máa ń lo ìborùn láti dáàbò bo àwọn ibi tí ọ̀run lè pa lára ní àgọ́ ara mi. Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ni ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa ń lo ìborùn.

Báwo ni o ṣe má n se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Alábáṣiṣẹ́pọ̀, bí mo ṣe má n se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni wípé mo má n rí dájú wípé gbogbo wa pátá àìgbọ́ra wa yẹ já ju yanjú láìsí ìdàrú àbí ìdàpọ̀ kankan. Òǹkàlúkú ma gbájú mọ́ iṣẹ́ rẹ láì fi òun kóhun ṣeré. Ni ìgbà tí ó bá tó àsìkò láti se eré, gbogbo wa máa péjú pọ̀pọ̀, a máa dá wádà a dẹ̀ máa rẹ́rìn. Mo má n rí dájú wípé mo dájú mọ́ iṣẹ́ mi láì fi òun kóhun já àfirà. Bí mo ṣe má n se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi rẹ̀ tí ìrìyè fún ìrànlọ́wọ́ bá yọ, mo má a n ran àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ní owó fún àwọn nǹkan tí wọ́n nílò ìranlànàwọ́ pẹ̀lú àti pàápàá jùlọ bí mo má a n ràn wọ́n lọ́wọ́ láti ṣe àwọn nǹkan mìíràn tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi fún. Bí mo ṣe má n se ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni èyí.

Báwo ni o ṣe má n se ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésẹ́ ayé? Nípa pàájùlọ mo fẹ́ràn láti máa ní ààyè mi ní ọ̀tọ̀. Nítorí wípé ẹni tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́, ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí ènìyàn lọ. Nítorí ìdí èyí, mo má n ṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n ṣe ní ìgbà tí ó yẹ kí n ṣe àti ní àsìkò tó yẹ kí n ṣe pẹ̀lú. Ṣùgbọ́n tí mo bá ti kúrò ní ẹnu iṣẹ́, mo má n rí dájú wípé mo fún ara mi ní ààyè tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Debi wípé mo ní àǹfààní láti sùn àti láti ríi wípé mo jẹ ohun tó dára. Bí mo ṣe má n fi ààyè pẹ̀lú, bí mo ṣe má n dọ́gba láàrin iṣẹ́ àti ìgbésẹ́ ayé. Ni àsìkò tí mo bá wà ní ẹnu iṣẹ́ mi ò kí ń ro àwọn nǹkan kan nípa ti ara mi. Iṣẹ́ gẹ́lẹ́ ni màá n dájú sí. Tí mo bá sì ti kúrò ní ibi iṣẹ́, mo ti ríi wípé ààyè iṣẹ́ ó ti wà ní ẹ̀gbẹ́, màá fún, màá n dájú sí ìgbésẹ́ ayé mi. Màá ronú àwọn nǹkan tí ó ní pàtàkì fún mi láti rò láti rí dájú pé mo tẹ̀síwájú. Bí mo ṣe má n ṣe ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésí ayé mi ni èyí.

Kí ni o fi máà ń wo ìgbà tí o bá ń lọ sùn? Àwọn ǹkan tí mo fi máà ń mọ, tí mo fi máà ń wo ìgbà tí mo bá lọ sùn ni wípé màá rí dájú wípé mo ṣe àwọn ǹkan tó tọ́ fún mi láti ṣe. Làkọ́kọ́ màá rí wípé bẹ́ẹ̀dì tí mo fẹ́ fi sùn mo túnṣe dáadáa, mo gbọ̀n mo sì tẹ́ ẹ fẹ́lẹ́fẹ́lẹ́. Màá dẹ̀ tún mú àwọn ilẹ̀ ńlẹ̀ yàrá, màá rí wípé mo gba o mọ tónítóní. Lẹ́yìn èyí, màá bọ́ sí ilé ìwẹ̀ tí a pè ní balùwẹ̀, màá wẹ̀ màá da omi sára. Màá rí pé ara mi ó tutu gbinigbinibi bí ara ọ̀pọ̀lọ́. Màá rí wípé mo sì jẹ ohun tí ò dára. Màá rí dájú wípé kí ń tó lọ sùn, mo sinmi dáadáa láti rí mọ̀ dájú wípé àwọn oúnjẹ tí mò ń jẹ tí mo jẹ ó ti lọlẹ̀ ó sì ti sùn bọ́ sí sàlẹ̀ láti wípé ó ti lọlẹ̀ dáadáa kí n tó bọ́ sí orí ibùsùn mi. Àwọn nkan tí mo máa ń wò nígbà tí mo bá fẹ́ lọ sùn ni èyí.

Yee, bátìrì fóònù mi báwo lọṣe má a ń dúró. Bátìrì fóònù mi nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ rà, ó má a ń dúró pẹ́ gan an débi wípé mo lè lò ó ní ọjọ́ méji àbọ ọjọ́ mẹ́ta tí màá ṣì máa gbádùn rẹ̀ lọ. Ṣùgbọ́n ìgbà tó ti di wípé bátìrì fóònù mi yìí ó ti ń pẹ́, ó ti ń tóbi ọjọ́ méje sí mẹ́ta, so agbára rẹ̀ ó ti ń dínkù. Ìgbà mìíràn tí bá chaaji fóònù mi báyìí, ṣé ni bátìrì yẹn á lọ sókè. Ìgbà tí màá fi má a lò ó fún ìgbà díẹ̀, ó ti má a kú. Ìgbà mìíràn sì re, ó tún má a ń pẹ́ tí mi ò bá tan data mi. Ṣùgbọ́n àwọn ìgbà tó má a ń kú jù ló pọ̀ jù. Nítorí wípé bátìrì fóònù mi yìí a má a ṣe àwọn nǹkan loríṣiríṣi ní orí fóònù tó má a jẹ́ kí bátìrì yìí kó tètè lọlẹ̀. Ìgbà mìíràn bátìrì yìí má a wà lórí fifteen percent tó ti má a kú. Akándédè kú ni, pọn. So bátìrì fóònù mi yìí ó ti lọ́lẹ̀. Mo sì nílò owó mìíràn láti ra ìmíràn ò mìíràn.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ṣe ń sè dáadáa? Hmm oúnjẹ tí, ìkan nínú àwọn oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń sè dáadáa ni jọ̀lọ́fù, jọ̀lọ́fù rice. Jọ̀lọ́fù rice yìí ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn láti máa sè. Oh lákọ̀kọ́ àwọn ẹbí mi fẹ́ràn láti máa jẹ ẹ́. Lẹ́ẹ̀kejì kò ní wàhálà lọ́kan títí débi pé màá máa lọ wò lọ́gùn ìgbà ní ẹgbẹgbẹ̀ẹ́ ìgbà. Ó mú mi jẹ́ kí n fẹ́ràn láti máa sè jọ̀lọ́fù rice. Oúnjẹ yìí bí mo dẹ̀ ṣe máa ń ṣe ni wípé màá kọ́kọ́ gbé òróró kaná, òróró màá jẹ́ kó gbá gan ni. Tó bá ti gbá fún wọ̀n ìgbà díẹ̀, màá wá da àlùbọ́sà sí inú, inú rẹ̀. Màá rí pé àlùbọ́sà yìí dín ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ wípé ó, ó dín dáadáa ṣùgbọ́n màá rí wípé àlùbọ́sà yìí kò jóná rárá nítorí pé tó bá ti jóná, adùn rẹ̀ a máa bá epo lọ. Tí níwọ̀n ìgbà díẹ̀ ìgbà mìíràn màá máa fi bọ́tà ṣe, ìgbà mí mi ò ní fi sí nítorí wípé bọ́tà yìí ó tún ní bí ó ti máa ń fi àwọn adùn mìíràn sí ara èròjà yì. Lẹ́yìn náà tí n bá ní tòmátò paste èyí tí à n pè ní ẹ́ tòmátò èyí tí a ti dá sí fún ọjọ́ tọ́ tipẹ́ màá fi sí orí iná màá jẹ́ kó dín dáradára. Tó bá ti dín màá wá mú ata tí mo ti lọ bí tòmátò àti ata lórísírísìí àti àlùbọ́sà tí mo ti lọ pọ̀ màá wá dà á sí orí iná. Màá jẹ́ kó dín púpọ̀púpọ̀ màá rí pé ó dín dáadáa. Màá wá fi àwọn èròjà bí magí iyọ̀, àwọn spicy lórísírísì, àwọn èròjà tí yóò mú dùn, ginger, garlic, turmeric gbogbo rẹ̀ màá wá dà á sí. Màá rí pé ó dín púpọ̀púpọ̀, màá rí pé ó dín dáradára. Tí màá rí pé ó ti dín dáradára màá fi àwọn ewé orísìrísí, àwọn ewé tí ó máa ń jẹ́ kí oúnjẹ dùn kọ́ ní arìnrìn, kó mú tó máa ń mú oúnjẹ ní ẹ̀rìndòdò. Màá fi ewé yì sínú àwọn èròjà tí mo ti dín yì. Màá wá dín dáradára. Tí màá ti rí pé ó dúró dáradára màá wá mú omi tí mo mọ̀ wípé ó lè ṣe ìrẹsì yí, ó lè ṣe jinná màá dà á sí orí iná. Màá rí wípé ó gbóná pọ̀ nígbà tí omi yí bá ń gbóná gan tó ń tó kó tó máa ń gbóná tó máa ń sọkútù wọ̀ wọ̀ màá ti rí wípé ìrẹsì mi mo fọ̀ ọ́ dáradára. Mo fọ̀ ọ́ mo rí pé mó, mo fọ̀ ọ́ débi wípé ẹ́ omi ẹ̀ ó funfun sẹ́nísẹ́ní kò sí omi ẹ́ dúdú kankan kò sí ní ara ìrẹsì yì. Tí màá ti wá rí pé mo fọ̀ ọ́ ó fọ̀ ó mọ́ dáadáa màá wá dà á sínú omi tó ti gbóná tó ti hó dáadáa màá wá dà á sínú omi yì. Màá wá dà á síbẹ̀ màá depa. Níwọ̀n ìgbà tí màá ti ṣe yí ọkàn mi ti balẹ̀ mo ti rí, mo dájú pé yes oúnjẹ ó ti fẹ́ ṣe tán ó ti jiná bí oúnjẹ yì ó ti máa dùn ó ládùn dùn a lọ máa ṣe iṣẹ́ mìíràn. So àwọn ì jọ̀lọ́fù rice ẹbí mo ṣe ń sọ ó wà lára oúnjẹ tí mo fẹ́ràn láti máa sè ó dà wá ní ara oúnjẹ tí mo fẹ́ràn gidi gan ni o. Mo fẹ́ràn rẹ̀ gidi gan ni o kì ṣe kéké o.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ni wípé, màá rí wípé ònkàlúkú ní ìpín tó ṣe pàtàkì àti ìpín tó ṣe kókó láìsí èdè-áiyedé láàárín ẹnikẹ́ni àti wípé mòa rí dájú wípé ònkàlúkú ló ní eléyìí tí ó tẹ̀ lọ́rùn. Bí mo ṣe máa ń pín owó ní àárín àwọn ọ̀rẹ́ ni èyí.

Báwo ni o ṣe ma n ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́? Bí mo ṣe máa n yanjú ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́ ni wípé, mi ò kín fẹ́ kí ẹnikẹ́ni kó máa gbèsí ẹ̀yẹ ẹnikẹ́ni, torípé ẹni tó bá n gbèsí ẹ̀yìn èèyàn, o jẹ́ ẹ̀yàn tí kò dára rárá. Bí mo ṣe má n ṣètò láàárín ẹlẹ́gbẹ́ ni pé, màá kókó gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ẹni kan sí ẹnu eni kejì, màá rí dájú wípé ó ń kalukú mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn kí n tó má ṣe ìdájọ́ ẹnikẹ́ni. Nítorí wípé gbígbọ́ ẹjọ́ lẹ́nu ẹni kan àti máa dájọ́ láàárín ẹni kan kò ṣe nǹkan tí ó dára rárá. Lẹ́yìn ìgbà tí mo bá ti gbẹjọ́ ní àárín ẹnu méjèèjì, màá ríi wípé mo ṣe, mo rí dájú wípé mi ò ṣe alábàápin nínú àwọn nǹkan tí kò dára rárá. Bí mo ṣe máa n ṣe ètò ìṣòro ní àárín àwọn ìṣòro, ní àárín àwọn ẹlẹ́gbẹ́ ni èyí, mo rí dájú wípé kò sí ẹnikẹ́ni tí mo ní ẹlẹ́gbẹ̀ ní ẹ̀yìn rẹ̀

Ṣé o má n jeun nínú ọkọ̀ rẹ dáadáa? Mo ma n jẹ nínú ọkọ̀ mi nítorí wípé ìgbà mìíràn tí mo bá dáná tán ní òwúrọ̀ àti dúró jẹ oúnjẹ kí n máa jẹ ní ilé, a máa di wípé mo ti pẹ́. So nígbà míràn tí mo ti dáná tán tí mo ti se oúnjẹ tán, màá rí i dájú wípé mo gbé oúnjẹ yìí lọ sínú ọkọ̀ láti lọ jẹ. Ìgbà míràn tí mo bá ti dé ẹnu ọ̀nà ibi iṣẹ́ tí mo rí wípé mi ò pẹ́ ni mo máa tó jẹ oúnjẹ. Ìgbà míràn dẹ̀rẹ́, màá fi oúnjẹ yìí sínú ọkọ̀, màá rí i dájú wípé ìgbà tí àkókò tí mo rí iṣẹ́ bá ti lọlẹ̀ diẹ, màá lọ jẹ oúnjẹ yìí nínú ọkọ̀. So ìdáhun mi ni pé bẹ́ẹ̀ni, mo máa n jẹ oúnjẹ nínú ọkọ̀ mi dáadáa. Ni ọ̀pọ̀ ìgbà míràn dẹ̀rẹ́ tí màá ra oúnjẹ ní ilé ìta oúnjẹ, màá máa jẹ́ nínú ọkọ̀ tí mi ò ní dúró ní jẹ oúnjẹ yìí nínú ilé ìta oúnjẹ. Ìdáhun mi ni pé bẹ́ẹ̀ni mo máa n jẹ nínú ọkọ̀ mi.

Ṣé o máa ń tú àwọn nǹkan ṣe? Éè bẹ́ẹ̀ni mo máa ń tú àwọn nǹkan ṣe ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ó dá lé lórí bí àwọn nǹkan yìí bá ṣe ṣe pàtàkì sí mi. Àwọn nǹkan míì wà tí ó bá bàjẹ́ mi ò ní tú u ṣe o. Ibi tó bàjẹ́ sí náà ni màá fi sílẹ̀ si. Àwọn nǹkan míì sì wà tó jẹ́ wípé á tó bá bàjẹ́, bó bá ṣe ń bàjẹ́ báyìí ni mo máa ń lọ rí i dájú pé mo tú u ṣe. Nítorí wípé iṣẹ́ tó ń ṣe kò ṣe ẹ́ máa fi, kò ṣe é fi sílẹ̀ láti pé ki ẹ́yàn máa ṣe é ní ìgbà mìíràn. So ìdáhun mi ni wípé bẹ́ẹ̀ni mo máa ń tú àwọn nǹkan ṣe ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ó dá lé lórí bí nǹkan yìí tó bá ṣe ṣe pàtàkì sí ni mo ṣe máa ń tú ṣe. Tó bá jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan an máa tètè tú ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì rárá mi ò ní tú ṣe. Mo máa tú ṣe o ṣùgbọ́n kò ní jẹ́ ní kíá kíá kíá kíá kíá.